Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Bẹ́ẹ̀ ni, kò sí ẹnikẹ́ni tí a ò le jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú. Oúnjẹ ọ̀sán dára kí a máa jẹ ẹ́ ní àkókò àti ìgbà tí ó yẹ. Ó yẹ ka máa jẹ ohun ọ̀sán ní ìgbà tó bá rọ̀ wá lọ́rùn, ká jẹ ẹ́ ní ìgbà tí ó yẹ, ká sì mú omi ní ìgbà tí ó yẹ. Kò sí ẹni tí a lè bá jẹ oúnjẹ ọ̀sán. A lè bá ọmọ wa jẹ́, a lè bá ará àdúgbò jẹ́, a lè bá ọkùnrin jẹ́, a lè bá obìnrin jẹ́, a lè bá ọkọ wa jẹ́, a lè bá ìyàwó wa jẹ́, a lè bá àwọn ọmọ wa jẹ́, a lè bá ẹ̀gbọ́n wa jẹ́, a lè bá àbúrò wa jẹ́, a lè bá àwọn ará àdúgbò jẹ́, pàápàá jùlọ a sì tún lè bá àwọn oníbàárà wa jẹ́ pẹ̀lú. Nítorí wípé kí a bá ènìyàn jẹ oúnjẹ ọ̀sán papọ̀, ó máa ń mú ìrẹ́pọ̀ àti ìfẹ́ dání. A ó lè nífẹ̀ẹ́ ara wa, a ó sì lè bá ara wa sọ àwọn ọ̀rọ̀ kékeré àti àwọn ọ̀rọ̀ ẹ̀rín. Kí a bá ara wa jẹ oúnjẹ, ó ṣe pàtàkì ó sì ṣe kókó. Nítorí wípé ó máa ń so àwọn ènìyàn pọ̀. Ó lè so mọ̀lẹ́bí pọ̀, ó lè so ọ̀rẹ́ pọ̀, ó lè so àwọn ará aládùúgbò pọ̀, ó lè so ọ̀gá àti ọmọṣẹ́ papọ̀, ó lè so àwọn ọmọṣẹ́ náà papọ̀, ó sì lè so àwọn òṣìṣẹ́ àti àwọn oníbàárà wọn papọ̀. Nítorí ìdí èyí, a lè bá àwọn oníbàárà wa jẹun papọ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ àti ní gbogbo ìgbà. Níwọn ìgbà tí a bá ti lọ sí ilé oúnjẹ láti lọ jẹun, a lè ṣe eléyìí nípasẹ̀ ká bá àwọn ènìyàn jẹun. A sì tún lè bá wọn mú omi pẹ̀lú. Ká jẹ oúnjẹ tí ó ṣàrà lóre àti oúnjẹ tí ó jẹ́ kí ara wa jí pépé. Gbogbo eléyìí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe, nítorí wípé oúnjẹ máa ń tún ara ṣe. Ó sì dára kí a máa mú omi náà, nítorí wípé tí a bá mú omi sì, yóò jẹ́ kí gbogbo ara wa kí ó jí pépé. Nítorí ìdí èyí, ó dára kí a máa jẹ oúnjẹ ọ̀sán, oúnjẹ àárọ̀, oúnjẹ alẹ́ ní àsìkò tí ó yẹ. A sì tún lè bá àwọn ènìyàn jẹ́ pẹ̀lú. Gbogbo eléyìí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń bá àwọn ènìyàn jẹun papọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ní ojojúmọ́, gbogbo ìgbà, lọ́sọ̀ọsẹ̀, lọ́dọdún, lóṣoṣù, gbogbo àsìkò ni a máa ń bá ènìyàn jẹun papọ̀.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Kí a máa yìn, kí a máa yin Ọlọ́run, kí a máa fi ọlá fún un àti iyìn fún un àti gbogbo nǹkan tí ó yẹ Ọlọ́run, òní ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn pásítọ̀ wa àti wòlíì wọ́n fi kọ́ wa wípé iyìn Ọlọ́run ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ìwé tí a sì ń kà, bíbélì náà fi yé wa wípé iyìn, òun ló yẹ kí a máa fún Ọlọ́run ọba nítorí wípé tí a bá gún iyán fún un, tí a rọ àmàlà fún un, tí a ṣe ọbẹ̀ ẹ̀fọ́ fún un, tí a se ọbẹ̀ ẹ̀gúsí fún un, gbogbo oúnjẹ yìí ò bá wù tí a le ṣe fún Ọlọ́run àbí gbogbo nǹkan tí ó jẹ́ ti ayé yìí tí a le fún Ọlọ́run kò lè gbà á, bẹ́ẹ̀ sì ni kò lè jẹ ẹ́. Àmọ́ iyìn nìkan ni oúnjẹ tí Ọlọ́run wa máa ń jẹ. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa fi ẹ̀yìn fún Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé wa lójoojúmọ́. Ní àárọ̀, ní ọ̀sán, ó dára kí a máa fi iyìn fún Olúwa. Ní àárọ̀, ó dára kí a máa fi ẹ̀yìn fún Olúwa. Ní ọ̀sán, ó dára kí a máa fi ẹ̀yìn fún Olúwa. Ní àṣálẹ́, ó dára kí a máa fi ẹ̀yìn fún Olúwa. Ní òru, ó dára kí a máa fi ẹ̀yìn fún Olúwa. Ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, ó dára kí a máa fi iyìn fún Olúwa. Ní ọṣọ́ọṣù, ó dára kí a máa fi iyìn fún Olúwa. Ní ọdọọdún, ó dára kí a máa fi ẹ̀yìn fún Olúwa. Ní gbogbo ọjọ́ ayé wa pátápátá porogodo, òun ni ó dára kí a máa fi iyìn, èyí tí ó jẹ́ ojúlówó ká máa fi fún Olúwa nítorí pé ó dá ẹ̀mí wa sí. Eléyìí ti tó láti máa fi iyìn fún Olúwa ní gbogbo ọjọ́ ayé wa. Iyìn da, ènìyàn náà sì lè gba iyìn láti ọ̀dọ̀ àwọn oníbàárà tàbí alábàáṣiṣẹ́ pọ̀. Nítorí wipé tí a bá gba iyìn, iyìn máa ń mú kí orí èèyàn wú, ó sì tún máa ń jẹ kí èèyàn lè ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe dáradára. Nítorí ìdí èyí, tí iyìn bá lè mú orí èèyàn wú, mélòó mélòó wa ni Ọlọ́run tí iyìn ò ní mú orí rẹ̀ wú? Tí a bá yin Ọlọ́run ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó dára, tí a bá yìn nínú òtítọ́ àti nínú ẹ̀mí, orí Olúwa náà ó sì wú, yóò sì bùnkún wa ní gbogbo ọ̀nà àti ní gbogbo ibi tí a bá ti ń ṣe iṣẹ́, nǹkan ó sì máa lọ dédé, àlááfíà ó sì jọba, a ó sì mọ rí oúnjẹ jẹ, a ó rí omi mu, a ó rí owó ná, a ó sì tún rí ìgbàlò. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa yin Olúwa lọ́jọ́ gbogbo, nígbà gbogbo, ní gbogbo ọjọ́ ayé wa.

Kí ni oúnjẹ èyí tí o fẹ́ràn jù? Ìbéèrè kí ni oúnjẹ èyí tí a fẹ́ràn jù, ó jẹ́ ìbéèrè èyí tí ó yà sí ọ̀nà tí ó pọ̀. Nítorí wípé oúnjẹ wà ní oríṣiríṣi ní gbogbo àgbáyé, ní ilẹ̀ adúláwọ̀, ní ilẹ̀ òkè òkun, ní gbogbo ibi ni oúnjẹ ti yàtọ̀ síra wọn. Tí àwọn ènìyàn sì máa ń jẹ oúnjẹ yìí tí ó bá wù wọ́n. Àmọ́, pàápàá jùlọ bí oúnjẹ ṣe yàtọ̀ síra wọn yìí, oníkálukú ló fẹ́ràn àwọn oúnjẹ tí ó bá fẹ́ràn. Pàápàá jùlọ ní ilẹ̀ aláwọ̀ dúdú, ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ẹ̀ka ti èdè Yorùbá. Àwọn oúnjẹ ìbílẹ̀ wa ó jẹ́ àwọn oúnjẹ kan tí a ò le fi ṣeré tí a máa ń jẹ lóòrèkóòrè. Bí i àmàlà àti ewédú àti ẹran àti pọ̀nmọ́n Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí ọmọ Yorùbá ò le fi ṣeré. Àwọn oúnjẹ bí i iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ó jẹ́ oúnjẹ tí ọmọ Yorùbá ò le fi ṣeré. Àwọn oúnjẹ èyí tí ó sara lóore ó jẹ́ oúnjẹ tí ọmọ Yorùbá ò le fi ṣeré. Nítorí ìdí èyí oríṣiríṣi oúnjẹ ò ní ó wà tí a máa ń jẹ tí a sì fẹ́ràn jù. Bẹ́ẹ̀ náà ni àwọn èdè tí à ń pè ní Awúsá. Àwọn náà ní oúnjẹ yìí tí wọ́n fẹ́ràn jù. Wọ́n fẹ́ràn kí wọ́n máa mu kókò kí wọn sì máa jẹ túwó àti kí wọ́n máa jẹ wàrà. Oúnjẹ yìí ló jẹ́ oúnjẹ tí wọ́n fẹ́ràn jù. A tún ní àwọn èdè yìí tí à ń pè ní Igbo. Àwọn Igbo yìí wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ ápú àti oríṣiríṣi ọbẹ̀ ẹ̀fọ́ ni wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ. Àwọn èdè Èkìtì ní ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ iyán lọ́pọ̀lọpọ̀. Nítorí ìdí èyí oúnjẹ wà lóríṣiríṣi. Àwọn oúnjẹ tí ó sara lóore bíi iyán, ẹ̀bà, sẹ̀mọ́, àmàlà, ìrẹsì, ẹ̀wà, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ewédú àti àwọn oríṣiríṣi ẹran. Eran ìgbẹ́, ẹran ògúnfe, ẹran mọ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti oríṣiríṣi ọbẹ̀ ló sì wà tí àwọn ènìyàn lè fi jẹ oúnjẹ yìí tí wọ́n bá fẹ́ràn jù. Kí a máa jẹ oúnjẹ dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé yóò fún wa ní ọkàn àti agbára láti lè ṣe gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe láti àárọ̀ ọ̀sán títí di ìrọ̀lẹ́ bí i dédé agogo mẹ́fà. Ó yẹ kí ènìyàn máa jẹun kó sì máa mu omi. Pàápàá jùlọ oúnjẹ tí àwọn elẹ́yìnbo ń pè ní balanced diet. Oúnjẹ yìí dára gidi gidi lọ́pọ̀lọpọ̀. Ó máa ń ṣe ara ní àǹfàní, ó máa ń ṣe ara ní nǹkan tí ó dára. Taa bá sì jẹ gbogbo irú àwọn oúnjẹ báyìí, yóò jẹ́ kí ara wa jí pépé. Yóò jẹ́ kí ara wa bọ̀ sípò. Nítorí ìdí èyí èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn kí n máa jẹ àmàlà àti ewédú àti oríṣiríṣi àwọn ẹran ìgbẹ́ àbí ẹja tàbí pọ̀nmọ́ ni mo fẹ́ràn kí n máa jẹ. Nítorí ìdí èyí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ oúnjẹ ìgbàlódé náà. Àwọn bíi fried rice, àwọn bíi salad, àwọn bíi cream. Àwọn oúnjẹ ìgbàlódé yìí náà dára àmọ́ kò tún gbọdọ̀ pọ̀ ju kí n torí wípé kó máa ba àba àgọ́ ara wa jẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹnu rẹ ní ojoojúmọ́? Ẹnu fifọ jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ máa ṣe ní ojoojúmọ́. Pápa jùlọ ní àárọ̀ tí a bá ti jí, a lè fọ ẹnu wa ká tó ṣe iṣẹ́ òjọ́. A máa ń fọ ẹnu pẹ̀lú ǹkan tí à ń pè ní ìfọnu tí àwọn eléyìǹbó ń pè ní toothpaste àti brush ìfọnu. Óhun ni a máa ń lò láti fi fọ ẹnu wa ní ojoojúmọ́. Tí a bá ṣẹ elẹ̀yii tán ní àárọ̀, á sì jẹun. A lè jẹ oríṣìíríṣìí oúnjẹ èyí tí ó bá wùwà. A lè jẹ ìrẹsì àbí ká jẹ búrẹ́dì àbí ká jẹ àwọn oúnjẹ tí ó wà ní oríṣìíríṣìí. A tún lè fọ eyín wa ní ọ̀sán tí ó bá wùwà. A sì tún lè fọ eyín wa ní àṣálẹ́ kí a tó lọ sùn. Kò sí ìgbà tí a ò lè fọ eyín wa. Èyí tó bá ti wù wà ni a lè ṣe. A lè fọ ní àárọ̀, a lè fọ ní ọ̀sán, a sì tún lè fọ ní àṣálẹ́. Àmọ́, pàápàá jùlọ, ó dára kí a máa fọ eyín wa ní àárọ̀ kùtùkùtù tí a bá tijí. Nítorí àwọn onímọ̀ òògùn èyìǹbó wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kí a máa fọ eyín wa ní àárọ̀ ó dára lọ́pọ̀lọpọ̀. Kí a sì máa lo èyí tí àwọn olóyìǹbó ń pè ní toothpaste. Nítorí wípé yóò mú kí eyín wa kí ó dán, kí ó sì mọ́, kí ó funfun, yóò sì le lé àwọn àrùn eyín jìnnà síwa. A sì tún lè máa fọ ẹnu wa ní àṣálẹ́ nígbà tí a bá jẹun tán kí a máa fọ eyín wa kí a tó lọ sùn. Nítorí wípé gbogbo oúnjẹ tí a ti jẹ láti àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́, wọ́n lè ba eyín wa jẹ́ tí a bá fọ wọ́n. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn máa fọ eyín rẹ̀ kí ó tó lọ sùn ní alẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń fọnu ní àárọ̀. Àmọ́ alẹ́ ní ẹ̀kọ̀kan ni a máa ń fọ ẹnu ní alẹ́. Elẹ́ yìí lè máa dára tó àmọ́ kìi ṣe gbogbo ìgbà óhun ni a máa ń fọ ẹnu ní alẹ́. A lè fọ ní àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́. A lè jẹun ní àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́. Tí a bá ti fẹ́ sùn ká fi omi àti brush àti toothpaste ká fi fọ eyín wa. Àwọn ẹlòmí sì tún máa ń lo ǹkan tí wọ́n ń pè ní flush láti fi flush eyín wọn dáradára kí wọ́n tó sùn. Ó dáa kí èèyàn máa ṣe gbogbo ẹlẹ́ yìí láti fi le lé àwọn àrùn àti kòkòrò èyí tí ó máa ń ba eyín jẹ́ jìnnà sí àgọ́ ara. Ó dára gidigidi ká máa ṣe, pàápàá jùlọ fún àwọn ọmọdé. Àti wípé a tún gbọdọ̀ jẹ ǹkan tí ó ládùn jù sí eyín wa kí ó má bá ba eyín wa jẹ́, kí ó má bá fi ihò sí eyín wa. Pápa jùlọ àwọn ọmọdé, a gbọdọ̀ rí dájú wípé wọn ò jẹ oúnjẹ èyí tí ó máa dùn jù nítorí wípé ó lè ba eyín wọn jẹ́. Ó dára gidigidi kí á máa ṣe ìtọ́jú eyín wa, kí á máa ṣe ìmọ́tótó, kí á máa fọ lásìkò tó yẹ, kí a sì máa mú omi lásìkò tó yẹ. Nítorí wípé omi mímu ó lè fọ gbogbo ìdọ̀̀tí èyí tí ó wà ní eyín wa dànù. Àwọn ẹlẹ́ yìí dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe. Ẹ̀mí náà de máa ń fọ eyín mi pẹ̀lú brush, toothpaste àti omi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.